Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? O máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Tí ìwọ ò bá lè kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, kí ló wà á ṣe lórí Íńtánẹ́ẹ̀tì? Ó túmọ̀ sí pé ìwọ kì yóò mọ ohun tọ́n ń pè ní Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n tó bá lè kọ èdè Yorùbá, wà á le tẹ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń pa owó pamọ́? Ṣé o máa ń pa owó pamọ́? Èmi jẹ́ èèyàn kan tí ó máa ń fi owó pamọ́. Ó yẹ kó jẹ́ pé, ṣe ó máa ń fi owó pamọ́? Kìí ṣe, ṣe ó máa ń pa owó pamọ́?

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Báwo ni o ṣe máa ń ṣètò ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ìtumọ̀ rẹ̀ sì ni pé báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ọ̀rọ̀ tí o máa ń sọ tó bá wà ní ẹ̀rín àwọn ẹlẹgbẹ́ rẹ.

Níbo ni o máa ń ra ǹkan? Níbo ni o máa ra ǹkan? Ṣùgbọ́n bí ìwọ ṣe ẹ kó kọ ní pé níbo ni ìwọ ti máa ń ra ǹkan, níbo ni o ti ra ǹkan, níbo lo máa ń ra ǹkan. Níbo ni o máa ń ra ǹkan? Atúmọ̀ sí rẹ̀ ní pé níbo ni o ti máa ń ra ǹkan o ìbo ni ìwọ ti ra ǹkan.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò nǹkan? Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò nǹkan? Ìtumọ̀ rẹ̀ ni wípé, ṣé ìwọ jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò àwọn nǹkan rẹ ní létòlétò? Ṣé o máa ń tan àwọn nǹkan rẹ létòlétò? Ó jẹ́ eyaǹ kan tó jẹ́ pé ìdáru ni ó máa ń ṣe. Ṣé ìwọ jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò nǹkan?

Ṣé o máa ń fi ìpara sí ara? Ṣé o máa ń fìpara sára? Ṣé o máa ń fi ìpara sára? Ìtumọ̀ rẹ̀ ni wípé, ṣé ìwọ máa ń fi nǹkan ra ara tí o bá wẹ̀ tán, tóo bá jáde nílé ìwẹ̀, ṣé o máa ń fi ìpara sára? Ṣé o máa ń fi nǹkan kan ara rẹ tí ó báa lè máa mú ara rẹ dán yángán yángán?

Ṣé o ti dúró lórí ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ṣé ìwọ jẹ́ ẹnìkan tó jẹ́ pé o ti dúró lórí ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ìtumọ̀ rẹ̀ sì ni wípé ṣe o ti dúró lórí ẹ̀rọ amúnibánisọ̀rọ̀ rẹ fún ọjọ́ kan rí?

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmú́ra nígbà tí o bá mú ohun mímu? Ṣé o máa ń lo ọ̀pá ìfàmú́ra, ìfàmọ́ra, ìfàmú́ra? Ṣé o máa ń lo ọ̀pá ìfàmú́ra nígbà tí o bá mú ohun mímu? Itumọ̀ rẹ̀ ṣe ni wípé ṣe nígbà tí iwo bá mú ǹkan, ṣe o máa ń lo ọ̀pá ti wón fi ń fá ǹkan mu?

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè ńǹkan? Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè ńǹkan? Itumọ́ rẹ́ sì ní wípé, tí ìwọ bá ń dúró dè ńǹkan, bóyá o ń dúró dè èèyàn, abi o ń dúró dè ẹrù. Kí ni ìwọ máa ń sábà ṣe? Ṣé ìwọ máa ń dúró ni àbí ara rẹ máa ń yá gágá?

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ìtúmọ̀ rẹ̀ ni wípé, báwo ni ìwọ ṣe máa ń dúnàádúrà tí ìwọ bá lọ ọjà tó bá fẹ́ ra nǹkan, ti won bá sọ iye owó tí ǹkan jẹ́ fún ọ, báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Báwo ni o ṣe lè yákàyákà sí i?

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Èmi máa ń lo àwọn àkókò tí mo bá ní pẹ̀lú àwọn ẹbí mi. Àjọ máa ń ṣeré, àjọ máa ń jẹun pọ̀, àṣijọ máa ń wo àmúrọ̀wùrán papọ̀. So, bẹ́ẹ̀ yin ṣe béèrè pé báwo ni mo ṣe máa ń bá ọ báwo ni mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Iro o, èmi ò tan ìkíni lórí fóònù mi, torí pé mi ò ṣẹ̀ mọ̀ itúnmọ̀ iin tí ẹ ń pè ní ìkíni. Ìkíni náà yóò wá jẹ́ pé, ẹ káàárọ̀ o, ẹ jíire o. So, èmi kì o máa tan ìkíni lórí fóònù mi.

Orin wo ni mo fẹ́ràn jù? Orin tí èmi fẹ́ràn jù ni orin Hosea tó kọ, tó pè ní Paradise. Orin wo ni mo fẹ́ràn jù? Àwọn orin tí mo fẹ́ràn pọ̀, àwọn artist tí mo ti fẹ́ràn náà sì pọ̀. Èmi like Hosea, mo like Post Malone.

Ìyàrá wò ló wà nínú ilé rẹ tí ìwọ fẹ́ràn jù? Kò sí yàrá tí èmi fẹ́ràn jù nínú ilé mi, torí pé ojú kan yàrá kan ṣoṣo náà ni mò ń gbé. Hìn lówó tí ń fi gbé ilé tó ní yàrá púpọ̀. So yàrá ojú ẹyọ kan náà ni mo sì ní. Òhun ni mo sì fẹ́ràn jù torí ibẹ̀ ni ilé ìwẹ̀ mi wà, ibẹ̀ sì ni ilé ìjẹun mi wà, ibẹ̀ sì ni ilé ìsun mi wà.

Ìgbà mélòó ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná? Gbogbo ìgbà ni fóònù mi máa ń gbóná. Nítorí wípé tí ń bá tan data, yóò kàn máa fa iná rẹ ni, yóò máa fà á low. Ìgbà í mi dè ni mo máa ń ti ìbọná, tí n bá sì ti ti ìbọná bẹ́yẹn, í máa ń gbóná ni. Î wa fi aṣọ ti inú omi tutù, î wa fi fóònù mi sí lórí.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé rẹ? Kò sí ìdọ́gba laarín ìgbésí ayé mi àti ìṣe mi o, nítorí wípé èmi máa ń fi àsìkò tó pọ̀ láa nígbèsí ayé mi fi ṣe iṣẹ́. Àkókò díẹ̀ ni mo sì ní fún ara mi láti fi ṣe ohun tí mo fẹ́.

Ṣé o wọ aṣọ àkáyorí níbi iṣẹ́ rẹ? Mi ò sì mọ́ n tán pé ní àkáyorí, so èmi ò kí ó wọ lọ ibi iṣẹ́. Aṣọ ilé náà ni a máa ń wọ̀ lọ ibi iṣẹ́ bí i ka wọ aṣọ dúdú tàbí aṣọ funfun lórí ṣòkòtò àti lórí tọ́pù.

Ibi tí, ibi, ibi wo ni ìwọ fẹ́, ibo, ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi t'èmi fẹ́ràn lọ jù kò kọjá ilé mi, yàrá simi tèmi náà ni. Torí ín lọ́rẹ̀ẹ́, ín sì lára, ín sì ní èyan tí mo ń bá sọ̀rọ̀. So ilé mi, yàrá mi àbí lórí òkè tí mo ti lọ máa ń fa nǹkan, ibẹ̀ ni mo fẹ́ràn jù.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ to? Èmi kì í sábà ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nítorí wípé èmi rí ọjọ́ ìbí gẹ́gẹ́ bí ọjọ́ tí ó máa mú ọrán tí pé àsìkò mi láti kúrò ní ilé ayé yìí ò súnmọ́ sí i. Ayé ò sì ní ìrètí, ayé ò ní pẹ́ kun. So, èmi ò kí ń sábà ṣàjọyọ̀ ọjọ́ ìbí mi.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Èmi ò kí ń fún wọn ní owó àfikún nítorí pé èmi ò tí di ọ̀gá ní ilé iṣẹ́. Ọmọ ọ̀dọ̀ sì ni mí ní ilé iṣẹ́, èmi náà sì ń fún ní owó. Mi ò tí ì ní ààyè àti ẹ̀tọ́ àti agbára láti gba àwọn ènìyàn ṣiṣẹ́ tí ìwọ a sì máa fún wọn ní owó àfikún.

Báwo ni o ṣe máa ń paa ero ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Hmm, gbogbo ìgbà ni iṣẹ́ máa ń pọ̀. Kò dè sí bí èèyàn ṣe lè pa erọ ọkàn. Ẹ̀yàn máa ń lọ through rẹ̀ náà ni. Kò sí pípá erọ ọkàn. Ẹ̀yàn kan máa ń wà náà ni. Torí èmi mọ̀ pé ilé ayé yìí kò sí ǹkan kan tí ń bẹ nínú rẹ̀. Iṣẹ́ bá pọ̀, a ṣe náà ni. Kò sí pípá arọ ọkàn. Máa ṣe lọ ni. Ọjọ́ tí o bá kú, ikú wá náà nu.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Mi ò kí ń máa bá wọn yàn àṣepọ̀ o, torí pé èmi jẹ́ èèyàn kan tó, tó nífẹ̀ẹ́ ara mi púpọ̀ jù. Mi máa ń dájókòó ni mo máa ń dá ṣiṣẹ́ ni. Mi ò fi bẹ́ẹ̀ gbádùn àwọn èèyàn torí àwọn èèyàn, wọ́n i ṣe èèyàn gidi.

Ṣé o máa ń rorun nígbà tí o bá ń sùn? Èmi ò kí ń rọrùn tí n bá ń sùn. Èmi máa ń sùn ni normal normal ni. Tí n bá sùn báyìí ó di ilẹ̀, ó di àárọ̀ kí ilẹ̀ tó mọ́. So èmi ò kí ń maá ń rọrùn tí n bá ń sùn. Èmi ò kí ń sábà rọrùn tí n bá ń sùn.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Kókó ẹ̀kọ́ tí mi ò fẹ́ràn jù nígbà tí mo wà ní ilé ìwé ni èdè Gẹ̀ẹ́sì. Nítorí pé èdè Gẹ̀ẹ́sì le gan-an. Ó le fún èèyàn tí ò bá jẹ́ ọmọ èdè Gẹ̀ẹ́sì. Ọmọ Yorùbá témi wá jẹ́ wá jẹ́ kí èdè náà le fún mi láti fẹ́ràn nígbà tí mo wà nílé ìwé.

Ṣé o mọ ibi a ti ń se oúnjẹ? Èmi mọ ibi tí a ti ń se oúnjẹ. Kitchen ni wọ́n máa ń pè ibi tí a ti ń se oúnjẹ ṣé o mọ ibi tí a ti ni se oúnjẹ. Bẹ́ẹ̀ni, èmi mọ ibi tí a ti ń se oúnjẹ. Kitchen la máa ń pè ní ibi tí a ti ń se oúnjẹ.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀? Èmi ò kí ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi nítorí kò ṣe é tó kàn mi kan igbe sí aye wọn. Wọ́n wá lọ́tọ̀, èmi náà sì wá lọ́tọ̀ ni. Ṣíṣe rẹ̀ ká a sì máa lọlé ní ìrọ̀lẹ́. Èmi ò kí ń ṣe ìwádìí àwọn tí mi ò tíì ẹ fẹ́ràn lò pọ̀ jù ní ilé iṣẹ́ mi.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ìmelí rẹ? Mi ò kí ń sábà ṣàyẹ̀wò ìmelí mi nítorí pé èmi mọ̀ pé tí bá ṣe àyẹ̀wò rẹ̀, n ó rí ǹkan tí mi ò fẹ́ràn, tí bá sì rí ǹkan tí mi ò fẹ́ràn, kò sí bí n ṣe le ṣe ń jí rẹ̀ nítorí pé mi ò lówó tí wọ́n fi lè máa ṣe àyẹ̀wò gbé sí ara mi. So.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Èmi ò lọ́kọ̀ ọ́. Bó ni ń ti fẹ́ rọ́kọ̀? Ṣé nígbà tí mi ò tẹ̀́tí ìró wo jẹun dáadáa, n wá rówó ra ọkọ̀ tí màá jẹun nínú rẹ̀? Híǹ tí ẹ tí ni ilé tí mò ń dá gbé tí mo lè pè ní tèmi, lẹ wá ń bèèrè pé ṣé emi ní ọkọ̀, ṣé mo máa ń jẹun nínú ọkọ̀. Mi ò lọ́kọ̀ ọ́.

Ṣé o ò fẹ́ràn rín òkè? Èmi ò sì wá mọ̀ tán pè ní rín òkè o. Mi ò sì wálé sọ pé mo fẹ́ràn rẹ̀. Ǹtí ẹni rẹ̀ ò bá mọ̀ án tán pè ní nǹkan, ṣé ìwọ lè níìfẹ̀ẹ́ rẹ̀ ni? Mi ò mọ̀ tán pè ní rín òkè, ṣùgbọ́n mi ò sì lè fẹ́ràn ì tí mi ò mọ̀ túmọ̀ rẹ̀. Ẹ̀ṣẹ̀.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Kì í dúró pípẹ́ o. Kì í dúró pípẹ́. Ó pẹ́ jù, yóò lo wákàtí mẹ́rin tí n bá chaaji rẹ̀ fúùlù. Lẹ́ẹ̀rín wákàtí mẹ́rin yẹn náà, yóò wà kú ni. So, fóònù bátìrì mi kì í pẹ́. Kì í pẹ́ torí ó ti pẹ́, ó ti old.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Rárá o, mi ò lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ torí mi ò tẹ́ mọ́ n tan ń pè ní ẹ̀rọ ìdákẹ́jẹ́. Sé èèyàn lè lòwó tí yóò fi ra ẹ̀rọ kan tí wọ́n fẹ́ pé ó fi le dá ǹkan dúró. Àfi tí wọ́ bá ń sọ̀rọ̀ nípa ohun tí wọ́n máa ń ti bo etí tó máa ń mú kí ọ̀rọ̀ má jáde sí inú etí èèyàn, àfi tí ǹkan tí wọ́ bá ń sọ nìyẹn, tó bá jẹ́ ìyẹn, tọ̀, èmi mọ̀.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Èmi máa ń gẹ irun mi kó kúró mọ́lẹ̀ gidigan torí mo ti ń parí, kò sí irun lórí mi mọ́. Ṣùgbọ́n èmi sì ń wò pé tí n bá ní owó, ń lọ ṣe irun implant kí irun mi bá lè pọ. Bọ ni sìnsìn yìí ní àkókò tí mo bá yín sọ̀rọ̀ yìí, irun mi ó máa ń korún gan.

Ohun tí wọ́n kọ kò correct. Ohun tó yẹ kó kọ ni pé, ṣé o fẹ́ràn láti máa rìn nínú atẹ́gùn? Ṣé o fẹ́ràn láti máa rìn nínú atẹ́gùn? Èmi fẹ́ràn láti máa rìn nínú atẹ́gùn nítorí pé atẹ́gùn tútù ó sì máa mú ara mi yá. Ara àwọn nǹkan tí máa mú kí n lè survive ní ayé yìí náà nù atẹ́gùn.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Èmi olóòrẹẹ́ bí mo ṣe ti sọ tẹ́lẹ̀, mi ò ní ẹ̀yan kankan tí mo lè pè ní ọ̀rẹ́ tàbí mọ̀lẹ́bí. Èmi nìkan náà mo dá wà, èmi nìkan mo dá wà ní ayé. So tí bá ní owó kankan, èmi nìkan ni máa ń pín nǹkan mi pẹ̀lú ara mi. Mi ń pín owó pẹ̀lú ẹnikeni pẹ̀lú.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Rárá o, èmi ò ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi yàtọ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo máa ń lò. Mi ò rò bóyá èmi ní àwọn ẹ̀rọ kankan tó tún yàtọ̀ sí ẹ̀rọ tí ń jẹ́ fóònù mi nínú ilé mi.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Lótọ́lọ́ọ̀tọ́, mo mọ ohun tí wọ́n ń pè ní pizza, bọ̀ láti jẹ́ nǹkan náà, ó ti pẹ́ tí mo ti fẹnu kàn pizza mọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé àwọn ǹkan oríṣiríṣi ni wọ́n fi máa ń ṣe pizza. Bí i kan fi búwẹ́dìì, bí i kan fi ẹran, bí i kan fi ẹja, bí i kan sì fi àwọn, àwọn fúrúìtì eso. So èmi fẹ́ràn eso lórí pizza.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ó ti pẹ́ tí mo ti rí àwọn tí mo pè lọ́rẹ gangan. Èyí ọ̀rẹ́ mi obìnrin tí ó jẹ́ olólùfẹ́ mi kò sí ní ilé báyìí, ó rìnrìnàjò. Ṣùgbọ́n ìgbà náà ń bọ̀ tó yẹ pé ì ṣì lọ rí. Ó ti pẹ́ tí mo ti rí àwọn ọ̀rẹ́ mi. Tí mo ti rí àwọn ọ̀rẹ́ mi báyìí ní ọdún mẹ́ta sẹ́yìn ni mo ti rí wọn. Ṣùgbọ́n olólùfẹ́ mi tó jẹ́ tèmi kò ti pẹ́ tí mo rí. Oṣù bí mẹ́ta mẹ́rin sẹ́yìn ni mo rí i.

Ṣé èmi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn tọ̀? Nígbà tí mo wà ní ilé ìwé, wọ́n máa ń kọ́ wa ní àwọn àlọ́, àwọn oríṣiríṣi àlọ́. Wọ́n kọ́ wa ní àlọ́ fawẹ́ẹ́lì àti àlọ́ ìbànújẹ́. Ṣùgbọ́n kò tíì sí àlọ́ tèmí gbọ́ tó pamú lẹ́rìn-ín gan-an tí mo sì fẹ́ràn púpọ̀ jù. Kò sí o.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, torí ibi ilé-iṣẹ́ mi, ẹ̀yàn tí mo bá ń ṣiṣẹ́ ó jẹ́ ẹ̀yàn kan tí ó ní ọ̀kàn àwọn èèyàn ní ẹ̀mí, kò fẹ́ràn àwọn èèyàn, ó sì máa ń lo èèyàn bíi ẹrú ni. Mo máa ń lo àsìkò mi kọjá, mo máa ń kọjá nígbà tí wọ́n sì ń san owó overtime fún wa, tí ó fi máa ń jẹ́ kí n ṣiṣẹ́ kọjá àkókò tí wọ́n dá fún mi nìyẹn ní ibiṣẹ́ mi.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Mi ò ní ẹ̀rọ ìrànwọ́ ohùn o, nítorí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìkan lè mí sì ní, pẹ̀lú ẹ̀rọ tí máa ń mú ohùn jáde nínú rẹ̀ ni tá n pè ní speaker. Yàtọ̀ sí yẹn, èmi ò ní ẹ̀rọ tí wọ́n fi ń wo nǹkan. Orí fóònù mi sì ni máa ń wo ohun tí mo bá fẹ́ wo.

Báwo ni mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àsìnà mi? Ọ̀rọ̀ àsìnà mi dùn mọ́ lọ́pọ̀lọpọ̀ torí àwọn ọjọ́ ìbí mi lè mí sì mú kó ba lè dá fún mi láti máa rántí lọ́pọ̀lọpọ̀. Tí bá wá mú ọ̀rọ̀ ìsìnà tó bá le púpọ̀, èmi ò kì í rántí torí mo máa ń gbàgbé nǹkan dáadáa. So èmi wá mú ọ̀rọ̀ ìsìnà tó yẹ pé ó rọrùn fún mi láti rántí.

Kí ni mo máa ń gbọ́ nígbà tí n bá wà nínú ọkọ̀ tọ̀, tí n bá rìnrìn-àjò, tí n bá lọ ibì kan láti ilé mi, bí i pé mo ń lọ sí ìlú mi báyìí. Orin ni ẹ̀mi máa ń sábà gbọ́ tí mo bá wà nínú ọkọ̀. Ìgbà mìíràn mo sì máa ń wo nǹkan àmúhuwọ̀, mo lè máa wo àwòrán lórí fóònù mi. Yàtọ̀ sí ìyẹn, orin lẹ̀mi máa ń sábà gbọ́ púpọ̀ jù.

Ṣé orí máa ń fọ ọ? Bẹ́ẹ̀ni, lọ́pọ̀lọpọ̀ orí máa ń fọ́ mi. Nígbà tí n bá ṣiṣẹ́ lọ́jọ́ imi tí n bá dé láti ibiṣẹ́ torí mo máa ń kọ́ eeyàn ní olùkọ́ ṣilẹ̀ mi ní ilé ìwé. Tí n bá bà áwọn ọmọ sọ̀rọ̀, orí máa ń fọ́ mi torí àwọn ọmọ ò ṣe é kọ́ láì sọ̀rọ̀ púpọ̀ jù. Àwọn ọmọ náà ń gbọ́ran. Tí n bá pariwo pariwo kí n tó délé ní ìrọ̀lẹ́, orí ó ti máa fọ́ mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà torí mo máa ń se oúnjẹ tèmi dání lọ ibi iṣẹ́ ni. Tí n bá wà ní ibi iṣẹ́, èmi ò kí ń ra oúnjẹ yàtọ̀ sí ibi iṣẹ́ gan. Tí n bá wà nílé, mi ò kí ń ra oúnjẹ lọ́wọ́ àwọn èèyàn torí èmi ò fi gbogbo ọkàn mi jẹ oúnjẹ táwọn èèyàn bá sè. Tí mi ò bá sí níbẹ̀ nígbà tí wọ́n bá ṣe oúnjẹ náà, èmi kì yi ò lè jẹ ẹ́.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Tọ̀, èmi ò kí ń ṣe onítajà, mi ò kí ń tajà, oníṣẹ́ oṣù ni mí. Mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé èmi máa ń kọ́ èèyàn ni, só mi kò kí ń ta ọjà. Àwọn tí máa ń tajà ló lè máa rò pé báwo ni wọ́n ṣèlè ṣe kí ọjà wọn lè dára lójú.

Ṣé o mọ bí a ti ń tú àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, àwọn nǹkan tí mo lè tú ṣe pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tí mo sì mọ̀ ọ́n ṣe. Mo lè tú àwọn ẹ̀rọ mi tó bá ń lo ẹlẹtírísítì, tí bá ń lo iná, mo lè tú wọn ṣe. Tó bá bàjẹ́, mo lè dáa ṣe fúnra mi. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nígbà mí tó bá ní nǹkan tó ṣe, tó bá ṣe díẹ̀, mo lè dá yẹn ṣe fúnra mi.

Ṣé o ní ọkọ̀? Rárá, mi ò ní ọkọ̀. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé èmi o, mi ò ní iṣẹ́ ọwọ́ tó lè tì fún mi ní owó tí mo lè fi ra ọkọ̀. Ilé gan-an tí mò ń gbé, mo sì ń yágbé ni. Owó tí mo dè ń san lórí ilé, lórí ilé yẹn ní oṣù mẹ́fà kò tó owó tí mo lè fi ṣe nǹkan gidi.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí èmi fẹ́ràn láti máa ń wọ jù ni ankara. Nítorí ankara máa ń mú kí ara èèyàn dá kárákára, ó máa ń mú kí èèyàn ní pàtàkì, ó sì máa ń mú èèyàn jẹ́ èèyàn tó yẹ pé wọ́n a máa wò wípé èèyàn gidile ni elẹ̀yìí. Ankara laṣọ tí èmi feran jù.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá ń lọ sùn? Èmi ò láṣọ tí mo máa ń wọ̀ lọ sùn, torí mi ò kí ń sábà wọ̀ aṣọ. Ooru máa ń jẹ́ disturb mi dáadáa tí n bá fẹ́ sùn, so èmi ò kí ń wọ̀ aṣọ sùn. Àwọn èèyàn míì wọ́n máa ń wọ píjamàsì, èèyàn míì máa ń wọ night gown, ṣùgbọ́n èmi ò. Bí olọ́run ṣe dá mi, ni mo ṣe máa n sùn.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Rárá, mi ò kí ń lọ ilé ìjọsìn torí mi ò kí ń ṣe onígbàgbọ́. Mi ò gbàgbọ́ nínú Ọlọ́run, mi ò gbàgbọ́ nínú pé ǹkan kan dá ilé ayé yìí. Ọdún tí mo ti lọ ilé ìjọsìn kányìn yiò ti máa lọ bí ọdún méje sẹ́yìn. Èmi ò gbàgbọ́ nínú Ọlọ́run, mi ò kí ń lọ ilé ìjọsìn.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí mo sọ ọ tẹ́lẹ̀ pé èmi jẹ́ ǹkan tí ó ní owó mo sì jẹ́ ǹkan tí ó ní iṣẹ́ gidi ní owó. Ìṣẹ́ gidi tó lè máa pèsè owó fún mi kí n lè bá máa ra oúnjẹ tí ó máa mú ara mi dáa gágá. Ṣùgbọ́n ó ṣeéṣe kí n máa jẹ oúnjẹ tó máa mú ìlera wá bá mi.

Kíni o máa ń ṣe ní òwúrọ̀ kankan? Tí bá jí ní òwúrọ̀ kùtùkùtù, n kọ̀ lọ fọ ẹnu mi ná. Tí bá ti wá fọ ẹnu mi tán, n wá farabalẹ̀, n wá yí, n wá farabalẹ̀ wé igbó omi torí èmi máa ń fa igbó. Tí bá sì ti fa igbó tán, n wá bíma sí ìwẹ̀. Tí bá sì ti wẹ̀ tán, n wá jẹun.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Tọ̀, irú orin tí èmi fẹ́ràn láti máa gbọ́ ni ètà àwọn òyìnbó máa ń pè ní hip hop, èmi sì máa ń gbọ́ pop náà. Ṣùgbọ́n pé ó sí orin kan pàtó báyìí tí mo fẹ́ràn jù kò sí. Gbogbo orin tí ń bá kàn tí gbọ́ tí ń bá wù mí ni mo máa ń tẹra mọ́, yín sì máa gbọ́ nísò. Èmi ò ṣe èèyàn kan tí máa ń dúró sí olórin kan. Gbogbo orin púpọ̀ púpọ̀ púpọ̀ ni mo sì máa ń gbọ́.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá o, mi ò gun ọkọ̀ ojú omi rí torí ìlú tè mi ń gbé ó jẹ́ ìlú kan tí a lè fi ẹsẹ̀ rìn dé ìlú náà, a sì le lo ọkọ̀ orí ilẹ̀ dé bẹ̀. Ṣùgbọ́n kò sí omi ní ìlú mi, tó ti ń bá ṣi ń lọ ìlú mi, ì níídi àti wọ ọkọ̀ ojú omi, mi ó sì ti wọ́ rí.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójúmọ́? Èmi jẹ́ ẹ̀yàn kan tó fẹ́ràn ìmọ́tótó ní gbogbo ọ̀nàkọnà. So ìgbà tí bá ti wò pé ọwọ́ mi ti dọ̀tí díẹ̀, oko lásìkò mo lè fọ ní ìsìn yìí kí n tún lọ fọ ní the next ten fifteen minutes. So ìyẹn ṣe ń tó jẹ́ ìṣòro gbogbo ìgbà lẹ́yìn máa ń sábà fọ ọwọ́. Tí bá kan ti wà níbi tó súnmọ́ omi tí mo sì rí pé ọwọ́ mi ti dọ̀tí díẹ̀, bayii ihn tu fọ ni.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ sí? Tọ̀, agogo ìjí mi pọ̀. Mo ní méjì, mo ní alágọ mèfà mo sì ní alágọ mẹ́rin. Nítorí wípé mo lè máa gbọ́ táàlá àkọ́kọ́ kí n sì wá gbọ́ kejì. Méjì ni mo ṣètò, ní ago mẹ́rin òwúrọ̀ àti ago márùn-ún òwúrọ̀. Èyí tí ń bá ti gbọ́ ni ń dìde ń sì lọ máa múra ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Ẹ̀mí máa ń ṣe eré ìdánì lọ́pọ̀lọpọ̀. Mo máa ń ṣe díẹ̀ nínú yàrá mi, mo sì máa ń ṣe díẹ̀ ní ìta. Tí bá sì ń lọ ibi iṣẹ́ náà lówurọ̀, ẹsẹ̀ ni mo máa fi rìn lọ. So ìyẹn náà lè túmọ̀ sí pé ìdánì náà sì ni tó sì dára lọ́pọ̀lọpọ̀ fún ara olúwa rẹ̀.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Irọ́ mi ò kí ń wò ó, nítorí èmi ò ní tẹlifísàn ní ilé mi. Fóònù nìkan lè mi ní, orí rẹ̀ ni mo sì ti máa ń gbọ́ ìlòrin àlàyé tí mo bá fẹ́ gbọ́ níbikíbi. Àwọ̀ àwọn tí wọ́n máa ń ṣe lórí tẹlifísàn tí wọ́n bá ṣe tó bá possible tí èèyàn lè rí díẹ̀ wò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ibẹ̀ náà ni èmi ó sì ti wò ó.

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Èmi ò kí ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn tí mo mọ̀ torí ọ wọ̀ sí túmọ̀ sí pé, túmọ̀ sí pé owó tí n bá máa ní gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n bá sì lè fún mi fún ọwọ́ ara wọn, èmi ò ní lọ bèrè. Tí wo bá jẹ mí ní owó, wàá fún mi. Tó bá dẹ̀ jẹ́ ọwọ̀ náà ló sọ ni. Tí n bá máa ní gba ọwọ̀ lọ́wọ́ rẹ, ó fún mi ni dandan ni dandan ni.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Èso tí mo fẹ́ràn pọ̀ ṣùgbọ́n ká bá lè fi ká má fọ̀rọ̀ gun, mo fẹ́ràn òrom̀bó. Òrom̀bó tí àwọn eyinbo sì máa ń pè ní orange, òun ni èso tí mo fẹ́ràn jù lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n mo sì láìkì èso bíì watermelon, cucumber, ehn guava, mo sì máa ń jẹ àwọn èso wọ̀nyẹn. But lóòtó lóòtó. Òrom̀bó ni èmi fẹ́ràn jù.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Àwọn èlò ohun tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni ìwé àti mákà. Nítorí pé ilé ẹ̀kọ́ ni mo ti ń ṣe iṣẹ́, so ìta sì ń fi ń kọ́ àwọn ọmọdé náà ní ìwé, ìwé àwọn ọmọ náà, ìwé ọ̀gá, ìwé tó jẹ́ pé ibẹ̀ láti kọ ohun tí a máa fi kọ́ àwọn ọmọ ní ìṣe tí a fẹ́ kọ́ ní ọjọ́ yẹn.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? In tí mo gbádùn jù nínú ice cream ni pé bí ṣe máa ń tutù lẹ́nu, yi ò sì máa n mú inú mi dùn tí n bá mu. Nítorí àwọn òyìnbó sì wí pé ìdí tí inú èèyàn máa ń dùn tí èèyàn bá mú ice cream ni pé, í máa stimulate the endocrine gland tí ń bẹ lórí àwọn èèyàn, oun losì máa n mú inú mi dùn. Mo fẹ́ràn bí ice cream ṣe tutù, mo sì gbádùn bó ṣe máa ń mú inú mi dùn tí bá ti fi kan ẹnu mi.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Nígbà tí mo wà ní kékeré, nígbà tí mo sì bẹ̀rẹ̀ ilé ayé mi, mo fẹ́ràn láti máa ya àwòrán. Ṣùgbọ́n bí mo ṣe wá ń dàgbà sí, mo wá bẹ́rẹ̀ sì ní fí yíya àwòrán kalẹ̀ torí àwọn nǹkan tó wá bá mi sì pọ̀ ju ín tó lè jẹ́ kí n sì máa continue láti máa practice yíya àwòrán. Mi ò like àti máa ya àwòrán bí mo ṣe wà báyìí, but ní kékeré mi, mo fẹ́ràn láti máa ya àwòrán.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Bí mo ṣe wí fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, èmi ò síbẹ̀ ní àwọn orẹ̀ tó pọ̀. Lọ́sẹ̀ kan mo lè máa bá èèyàn sọ̀rọ̀ ju ẹyọ̀kan lọ àbí méjì, kò sí ni tí ń bá wọn sọ tí ó gbà láti fún wọn ní àdéhùn kankan. So mi ò ní need àti máa rántí àdéhùn torí èmi ò kí ń sábà ṣe àdéhùn pẹ̀lú àwọn èèyàn. Nínú ọ̀sẹ̀, mo lè máa bá èèyàn sọ̀rọ̀ ju ẹẹkan àbẹ́ méjì lọ. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni mi ò need àti bá wọn ṣe àdéhùn.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Iyẹn lé mi ná. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Mo kọ́kọ́ fẹ́ kọ́ bí wọ́n ṣe ń edit video ná. Mo sì ti fẹ́ mọ bí wọ́n ṣe ń design website. Nítorí àwọn kan pọ̀ tí mo ti mọ̀ already nípa kọ̀mpútà, but àwọn eléyìí bí web design, bí video editing, bí graphics design ni èmi náà ṣì fẹ́ kọ́

Ṣé o fẹ́ràn ìṣe ìta gbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìṣe ìta gbangba ṣùgbọ́n mo jẹ́ èèyàn kan tí máa ń tijú. Ibi tí mo bá dẹ̀ tí ń ṣiṣẹ́ náà kò gbọdọ̀ jẹ́ ojú ọ̀nà, kò gbọdọ̀ jẹ́ lójú títì, kò gbọdọ̀ jẹ́ lójú ọ̀nà tí ìjọba ṣe kalẹ̀ fún àwọn èèyàn láti máa gba. So tí ìta gbangba yẹn ò bá kọjá iwájú ilé mi àbí lẹ́gbẹ̀ẹ́ ilé mi, èmi ò fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ ìṣe ìta gbangba.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Mi ò jẹ́ eeyan kan tí màá ń tajà, ṣùgbọ́n tó bá jẹ́ bí ẹre ilé ni iwọ́ n sọ ni, èmi máa ń sábà ṣe ìtọ́jú. Mo jẹ́ eeyan kan tó fẹ́ràn ìtọ́jú pé pé mo máa ń to àwọn ǹkan mi létò létò síbi tí n bá ti fẹ́ lòo. Ṣùgbọ́n tó bá jẹ́ ọjà tí ò ń sọni bí i ká máa tajà níta, èmi ò kí ń ta ọjà. Ṣùgbọ́n gbogbo ẹre tí n bá ní, ẹre ilé ni o, ẹre ibi iṣẹ́ ni o, èmi máa ń tò wọ́n ní lọ́ọ̀kan lọ́ọ̀kan ní pípé pípé.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, ní gbogbo ìgbà lẹ̀ mi má ń kọrin. Nínú gbogbo wákàtí tí ń bẹ inú ọjọ́, èyí tí mi ò bá ní kọrin nínú rẹ̀ ni àfi tí mo bá ń ṣe ìṣe ni níbi iṣẹ́ tí mo bá wà. Yàtọ̀ sí yẹn, tí bá délé báyìí má ń forín sí ni, má sì gbọ́ orin di àárọ̀ ọjọ́ kejì. Mo fẹ́ràn orin kíkọ púpọ̀ ju, nítorí pé nígbà kan náà mo rò bóyá ń di akọrin ní ọjọ́ ọ̀la. Ṣùgbọ́n ní èní ìhò, mo sì ń kọ́yàn ni, olùkọ́ sì ni mí ní ilé ìwé.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Ojoojúmọ́ ni mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ torí iṣẹ́ tèmi ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn, iṣẹ́ akọ̀wé ilé ìwé ni mo ti máa ń ṣiṣẹ́. Nítorí náà, mo sì máa ń kọ ìwé ní ojoojúmọ́ pẹ̀lú ọwọ́ mi torí ìwé tí ń fi kọ́ àwọn ọmọ, ọwọ́ ni ń fi kọ́

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa? Àwọn oúnjẹ tí mo mọ̀ láti máa sè pọ̀ dáadáa, bí mo lè sè rice, mo sì lè sè ẹ̀wà, mo lè royán, mo sì le rokà. Gbogbo àwọn oúnjẹ kúẹ́kùẹ̀kúẹ́ tí àwọn ènìyàn máa ń jẹ ní kéékèèké ni mo mọ̀-ọ́n sè dáadáa torí èmi ni ọmọ àkọ́bí tí ìyá mi bí. Nítorí náà àti kékeré ná tí máa ń mú mi wọ ilé ìdáná, mo sì mọ̀ b'ọ́n ṣe ń dáná gan-an gan.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù nítorí ìyẹn ló rọrùn fún mi jù. Mo jẹ́ èèyàn kan tó máa ń tijú dáadáa, tí ò bá ṣe lórí fóònù, ìpàdé yẹn kì í sábà tẹ́mi lọ́rùn láti jáde láti rí èèyàn yẹn ní tùbí nùbìí. Mo fẹ́ràn ìpàdé orí fóònù ju orí ayé lọ.

Ṣé o ní káàdì iṣẹ́? Rárá mi ò ní káàdì iṣẹ́. Ilé iṣẹ́ tí mo ti máa ń ṣe iṣẹ́ wọn ò tíì máa pín káàdì òṣìṣẹ́ fún gbogbo àwa táa ṣe iṣẹ́ ní ibẹ̀. Nítorí náà bí mo ṣe wà báyìí mi ò ní káàdì iṣẹ́. Káàdì tí mo ní nìkan ni èyí tí àwọn ìjọba fún mi, ìyẹn náà pè ní National Identity Card.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Àwọn nǹkan tí ń bẹ nínú àpò ọwọ́ mi wọ́n ò pọ̀, nítorí náà mi ò sì ní owó nínú rẹ̀. Kò sí owó lọ́wọ́ mi ní àsìkò tí mò ń bá ọ sọ̀rọ̀ báìbáì báyìí. Nítorí náà, kò sí owó kankan nínú àpò ọwọ́ mi, kò sì sí ọwọ́ nínú rẹ̀ náà.

Irú fóònù alágbèéká wo ni o ń lò? Irú fóònù tí mo ń lò ni wọ́n ń pè ní Infinix Smart 6. Fóònù yẹn náà sì kẹ́dẹ́rẹ́, 4G ni sí ń lò, kò fi bẹ́ẹ̀ fásìtì, bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ ṣe taratara. Báátìrì rẹ̀ sì ni ó ní ìyọnu, báátìrì rẹ̀ kò dára púpọ̀. Nítorí náà, fóònù tí mo má ń gbé káàkiri èyín lówá jẹ́ iPhone mi.

Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? Irọ́, torí kọ̀m̀pútà gan-an gan tí wọ́n dárúkọ yìí èmi ò ní. Nítorí náà, ìbọn ni ti wà rí ètò ààbò fún kọ̀m̀pútà tí mi ò ní. Mo ní tẹ́lẹ̀ nígbà tí mo wà ní ilé ìwé, nígbà tí mo jẹ́ ọmọ kékeré tí mò ń dàgbà. Mo ní kọ̀m̀pútà nígbà náà, mi ò sì ní kan tí mo fi ń bọ̀ tí mo fi ń ṣe ààbò rẹ̀. Bọ̀ ní ìsinyìí tí mi ò ṣe wá ní, mi ò ní èèbò fún kọ̀m̀pútà mi.

Àwọn ọ̀rọ̀ mìíràn tí wọ́n kọ fún ọ yìí kò correct. Nísìń, nǹkan tí wọn wí ni pé, "ṣé o fẹ́ràn jíjó?" tó yẹ ko jẹ́ pé, "ṣé o fẹ́ràn àti máa jó àbí o fẹ́ràn ijó?" Èmi ò fẹ́ràn ijó, mo jẹ́ ẹ̀yàn kan tí máa ń tijú. Nítorí náà, tí ń bá tí ẹ̀ lọ ilé ìjọsìn nígbà náà, nígbà tí mo ṣe kékeré tí mo máa ń lọ ilé ìjọsìn, mi ò kí ń jíjó ní ilé ìjọsìn, mo máa ń dúró pa ni.

Ṣé o máa bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Irọ́ o, mi ò kí ń bínú tí n bá wà nínú ọkọ̀ tí olúwa rẹ̀ kò bá wá ìjà mi, tí olúwa rẹ̀ kò bá tọ́ ìjà mi, tí olúwa rẹ̀ kò bá ṣe hun tí ó mú nú bímì, èmi ò kí ń bínú tí n bá wà nínú ọkọ̀. Í ń kàn fi àwòrán mi àbí kí n sì máa tẹ fóònù mi lọ ní títí n fi dé ibi tí mò ń rẹ.

Bí mo ti wí fún ọ tẹ́lẹ̀, Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? N tó yẹ kó sọ ni pé, Kí ni oúnjẹ tí o fẹ́ràn láti máa fi àkàrà jẹ ju? Oúnjẹ tí mo sì fẹ́ràn jù láti fi máa jẹ àkàrà ni ẹ̀kọ. Mo máa ń fi ẹ̀kọ jẹ àkàrà nígbà mí mo si lè fi gàárì mu àkàrà.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Sígbà tí, ìgbà tí iṣẹ́ tí mò ń kọ́ ti jẹ́ iṣẹ́ ilé ìwé, mi ò ní nǹkan tí mo fẹ́ kọ́ tuntun yàtọ̀ sí èyí tí mo ti mọ̀ ṣáájú tẹ́lẹ̀ náà. Iyẹn ni mo sì ti ń lò, òun ní sì máa lò tí ń fi máa kọ́ àwọn ọmọ tí mò ń kọ́ ní ilé ìwé.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Kí ni ìdí tí wọ́n sì wá bèrè lọ́wọ́ mi pé ṣe mo ní irungbọ̀n? Tí bá jẹ́ ọmọdé ńkọ́, ṣe ó wà máa bèrè lọ́wọ́ ọmọdé pé ṣe ó ní irungbọ̀n? Mo ní irungbọ̀n, irungbọ̀n tí mo sì máa ń kíìpù dáadáa ni. Í máa ń tọ́jú rẹ̀, ó sì wà well-groomed.

Kíni o máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Tí ọjọ́ bá rọ̀ fún mi, n tí dé padà láti ibi iṣẹ́, màá ti padà wá láti ibi iṣẹ́. Nítorí náà, n wá bẹ̀rẹ̀ sí ní máa dáná tí ń jẹ fún alẹ́ yẹn àti ọjọ́ kejì. Tí n bá dé, lẹ́yìn ìgbà tí n bá ti dáná tán, màá wá lọ wá bí máa ṣe wẹ̀. Bá ti wẹ̀ tán, màá lọ pọn omi. Tí n bá ti wá pọn omi, màá wá sùn.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Láìpẹ́ yìí náà ni mo bẹ̀rẹ̀ sí ní wọ fìlà nítorí àsìkò tí a wà báyìí, òjò kìí rọ̀ mọ́. So, gbogbo atẹ́gùn tí ń bẹ níta, ó dọ̀tí gan, ó sì máa ń mú kí nǹkan wọ irun mi. Nítorí náà, mo máa ń fi fìlà bo orí kí irun mi ba lè máa dára lọ síi.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Rárá o, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata. Èmi jẹ́ èèyàn kan tó ní gbẹ́rẹ́ ní àyà mí, gbẹ́rẹ́ tí mo sì ní ní àyà mí yẹn, i máa ń mú kí oúnjẹ aláta kó máa yọ mí ní ẹnu. Oúnjẹ bá ti láta púpọ̀ jù, mi ò kì í sábà gbádùn ara mi. Nítorí náà, èmi ò fẹ́ràn oúnjẹ tó ní ata.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe kò kọjá méjì lọ. Oníṣègùn ni bàbá mi, oníwọ́lẹ́ sí ni ìyá mi. Oníṣègùn tí bàbá mi ṣe, hí máa ń bọ Ògún. Ni ọdọọdún, wọ́n máa ń fi epo pupa àti àkàrà, wọ́n máa fi sí orísun Ògún mẹ́ta fún àwọn alálẹ̀ ilẹ̀

Ṣé o máa ń mu Ògùn lójúmọ́? Rárá, mi ò kí ń lo Ògùn lójúmọ́ nítorí ara mi ya gágá. Ara èèyàn tí ò bá yá gágá ló lè máa ń lo Ògùn lójúmọ́. Mi ò sì ní àrùn kankan tí ó máa jẹ́ kí n máa lo Ògùn ní ojoojúmọ́. Mi ò lo Ògùn lójúmọ́ torí ara mi dá péréperé.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi tí m bá fẹ́ sùn. Nítorí ibi tí mò ń gbé, òtútù wà ní ibẹ̀ gan, tó bá ti di ní òru. Nítorí náà, mo máa ń fi aṣọ bo ara mi. Aṣọ tí mo dẹ̀ fi máa ń bo ara mi náà ni wọ́n ń pè ní bẹẹṣíítì.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Tí n bá sìn, ó máa ń fi ọwọ́ bo imú mi àti ẹnu mi nítorí mi ò ní fẹ́ kí ẹni bọ̀dí tó bá wà ní agbègbè mi kó gbọ́ bí mo ṣe sìn. Mi ò sì ní fẹ́ kí àwọn tó bá wà ní agbègbè mi kan gba ń tó bá jáde láti imú mi wá sí ìta lọ.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo sì wí tẹ́lẹ̀, èmi ò ní ọkọ̀, ṣùgbọ́n mo máa ń bá ọ̀gá mi ra epo fún ọkọ̀ rẹ̀. Í sì máa ń ra epo ní ọjọ́ méjì méjì ni máa rán mi níṣẹ́ kí ń bá òun ra epo fún ọkọ̀ rẹ̀.

Kíni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Nínú òṣìṣẹ́ tuntun, tí n bá fẹ́ gbà sí ilé-iṣẹ́ wa, mo máa ń fẹ́ kí ẹni náà kó jẹ́ èèyàn tó fẹ́ràn àti máa ṣiṣẹ́ ní tara ní tara. Mo fẹ́ kí èèyàn yẹn máa jẹ́ èèyàn tí ó fẹ́ràn láti máa sùn níbi iṣẹ́. Mo fẹ́ kí èèyàn yẹn jẹ́ èèyàn tí ó fẹ́ràn àti máa ro ẹjọ́ dáadáa, torí ẹni tí ń bá ń ro ẹjọ́ púpọ̀ jù kò ní le ráyè fojú sí iṣẹ́ rẹ̀.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mó mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ní èdè Gẹ̀ẹ́sì ni Victor. Tí a bá sì wá fẹ́ yí sí Yorùbá, ó túmọ̀ sí pé Ṣẹ́gun. Lóòótọ́ mó mọ ìtumọ̀ orúkọ mi, nítorí orúkọ mi dúró fún ìṣẹ́gun. Ìṣẹ́gun sì ni orúkọ mi ní Yorùbá.

Àkókò mélòó ni mo máa ń lọ sùn? Tí a bá máa ká láti bẹ̀rẹ̀ dé parí, gbogbo àkókò tí mo fi máa ń sùn kò lè kọjá wákàtí méje lọ ní ojúmọ́, torí mi ò kí ń tètè sùn. So níparíníparí, mo lè lo bí i wákàtí mẹ́rin sí méje lọ.

Báwo ni o ṣe máa ń gba iyìǹ? Mi ò kí ń sábà gba iyìǹ lọ́wọ́ ẹni kankan torí gbogbo àwọn tí ń bẹ ní agbègbè mi wọ́n jẹ́ eeyan kan tí mi ò fẹ́ràn, àwọn náà ò sì fẹ́ràn mi. Ó sábà sí kí wọ́n máa fún mi ní iyìǹ. Ó rare gan kí n gba iyìǹ lọ́wọ́ àwọn èèyàn tí ń bá bẹ ní agbègbè mi.

Nígbà wo ni o máa ń ge irun rẹ? Irun rẹ tí màá ń ge lọ́sọ̀ọ̀sẹ̀ ni. Ọ̀sẹ̀ kan bá ti kọjá, ìyẹn táa ń pè ní ọjọ́ méje. Lẹ́yìn ọjọ́ méje, yóò lọ ilé tán ti ń gẹ irun, yóò sì lọ gẹ irun rẹ̀. Ọjọ́ méje méje ni màá ń lò kó tó gẹ irun rẹ̀.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, lójoójúmọ́ ni mo máa ń ka ìwé. Mo máa ń ka ìwé lórí fóònù mi, mo sì máa ń ka ìwé tí n bá lọ ibiṣẹ́, mo sì máa ń ka ìwé tí àwọn èèyàn bá ń pín lójú ọ̀nà. Ni ojoojúmọ́ ni mo máa ń ka ìwé. Ni ojoojúmọ́ ni mo máa ń ka ìwé.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní isẹ́ rí? Rárá mi ò tíì lé anybody kúrò ní isẹ́ mi rí, nítorí wípé mi ò tíì máa ṣe ọ̀gá ní ilé isẹ́. Isẹ́ tí mò ń ṣe, ọmọ ọ̀dọ̀ sì ni mí ní ilé isẹ́ yẹn, ọ̀gá sì ni mí náà. Ṣùgbọ́n èmi ò tí lè ẹni kankan kúrò ní ilé isẹ́ mi rí.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Bí mo ṣe máa ń rin ìrìn lọ sí ilé iṣẹ́ mi ni wí, ẹsẹ̀ ni mo máa ń lò. Mo máa ń rìn lọ ibi iṣẹ́ ni. Ibi iṣẹ́ mi ò jìnnà sí ilé mi, torí mi ò need àti wọ ọkọ̀ tàbí kẹ̀kẹ́. So, ẹsẹ̀ ni mo fi máa ń rìn lọ sí ilé iṣẹ́.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo wà ní kékeré tí mo fi fọ́ àmúranwò bàbá mi. Mo mú àmúranwò bàbá mi, mo mú jáde lọ bá ọ̀rẹ́ mi bí aṣejọ́fi ń ṣeré, lo wa jábọ́ ló bá sì fọ́. Tí mo fi padà lọlé, bàbá mi wá mú ẹgba, ó nà mí gidigidigidi gan. Àti ọjọ́ yẹn ni mo sì máa ń rántí pé ìgbà tí mo fọ́ kámẹ́rà bàbá mi, ó nà mí.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bíàṣá tuntun? Mi ò tí mọ ìgbà tí màá ra ẹ̀rọ mi, nítorí wípé mi ò ní owó lọ́wọ́, lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n tí ẹ bá san owó mi fún mi, fún iṣẹ́ tí mò ń bá yín ṣe, iṣẹ́ tí mò ṣì ń bá yín ṣe tó jẹ́ pé i n need ati sọ̀rọ̀ sí ẹyin. Tẹ bá san owó mi fún mi, ì ń ra ẹ̀rọ ayára bíàṣá tuntun mi.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tèmi fẹ́ràn jù nínú ọjọ́ ni ọwọ́ àárọ̀ kùtùkùtù. Nígbà tí oòrùn bá ṣe ń jáde láàárọ̀ nínú afẹ́fẹ́, oòrùn àárọ̀ yẹn in máa ń dá fún àwọ̀ ara mi, ó sì dáa fún ẹmí mi. Àsìkò yẹn ni mo fẹ́ràn jù ní gbogbo ọjọ́, torí ìgbà yẹn náà ni màá sì jẹun. Oúnjẹ àárọ̀ dẹ ré, ó dára ní ara.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Tí mo ń bá yín sọ̀rọ̀ báyìí, mo ní ìrọ̀rí méjì, ṣùgbọ́n èmi ò sí láìkí ìrọ̀rí, nítorí wọ́n kì í jẹ́ kí ń sùn dáadáa. Mo máa ń change láti ẹyọ kan sí méjì lẹ́ẹ̀kọ̀kan. Ni gbogbo ìgbà sí re, mo lè máa lo ìrọ̀rí sùn.

Báwo ni o se máa ń ṣe ìbásepọ̀ pẹ̀lú àwọn alábásepọ̀? Àwọn alábásepọ̀ tí ẹ wá ń sọ ní báyìí ni àwọn tí mo ń bá ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mi, tàbí àwọn tí mo sì ń bá ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mi. Yàtọ̀ sí pé ká kí ra wa ní àárọ̀, ká sì ríra wa ní ọ̀sán nílé iṣẹ́. Mi ò kì í bá wọn ní àjọsepọ̀ kankan nítorí mi ò fẹ́ràn àwọn ènìyàn. Inú àwọn èèyàn ò dáa, oun ló sì máa ń jẹ́ kí n avoid àwọn èèyàn.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójúmọ́? Torí mi ò ní àwòrán nínú ilé mi, ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nìkan náà ni mo ti máa ń wo àwòrán. Ò, ṣùgbọ́n lójúmọ́, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, tí a bá ní wákàtí twenty-four, mo máa ń wò ó ní twenty-three ní gbogbo ọjọ́.

Báwo ni o ṣe máa ń ṣe idáàbòbo ayé ìkòkò rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Kò sí ọ̀nà tí mo le gbà dáàbò bo ara mi lórí Íńtánẹ́ẹ̀tì, nítorí mo mọ̀ pé kò sí n ta lè ṣe tí a lè ever fi dáàbò bo ara wa tán lórí Íńtánẹ́ẹ̀tì. Èmi máa ń lò ó, gbogbo ìgbà lè mi sì máa ń lò ó. Bí nǹkan bá ṣẹlẹ̀ sí mi lórí ibẹ̀, kò sí wàhálà.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Yàtọ̀ sí omi tí mo fẹ́ràn, ọtí sì wà tí mo máa ń mu. Nítorí ara mi ò le gbà kí ń má mu àwọn ọtí tó dùn, ara mi ò fẹ́ n tó dùn. So lẹ́yìn omi nìkan àti ọtí, ọtí kẹ̀dẹ̀rẹ́ bí ẹẹkan lọ́sẹ̀ ni mo máa ń mu. Mi ò kí ń mu ọtí ní gbogbo ìgbà. So omi la le sọ pé mo fẹ́ràn jù.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Lẹ́ẹ̀mejì ni mo máa ń fọ eyín ní ọjọ́. Láàrọ̀ kùtùkùtù tí n bá ti jí, màá kọ́ fọ ẹnu mi, tí n bá sì ti wá dé láti ibi iṣẹ́, màá kọ́ fi omi àti iyọ̀, màá fi sin ẹnu mi nù, tó bá wá dé ìrọ̀lẹ́ tí mo fẹ́ sùn, màá wà tún fọ eyín pẹ̀lú búrọ́ọ̀ṣì.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Ni ojoojúmọ́ ni mo máa ń gbọ́ podcast. Mo máa ń gbọ́ podcast lórí YouTube, mo máa ń gbọ́ lórí Spotify. Mo láìkì podcast tí ń bá sọ̀rọ̀ nípa àwọn movies tí ń bá wò àti nípa orin tí mo bá ń gbọ́. Ní dáradára ni mo máa ń gbọ́ podcast. Lójojúmọ́ ti ẹ̀ ni mo ti máa ń gbọ́ podcast.

Ṣé o fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo gbádùn ìmọ́lẹ̀ tòwúrọ̀ jù ti ìrọ̀lẹ́ lọ, nítorí wípé oòrùn tíì máa ń jáde ní àárọ̀, ń máa ṣe ara lóore, ń máa ṣe ara lófẹ̀ẹ́, ń sì máa ń ṣará ní yángá nì yángá. Mo fẹ́ràn ìmọ̀lẹ̀ táàrọ̀ ju ti alẹ́ lọ. Tí alẹ́ kẹ́dẹ́rẹ́, ẹfọ́n máa ń jáde nígbà yẹn kò ṣì jẹ́ fẹ́ràn rẹ̀.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Ẹ̀fọ́ tí mo like àti máa ń jẹ jù ni ewédú. Ewédú dá lọ́pọ̀lọpọ̀. Èmi dèré oúnjẹ tó bá ní ọbẹ̀ yọ̀ ni mo máa ń láìkì, òun ló sì jẹ́ kí n fẹ́ràn ewédú. Ewédú, mo prefer ewédú lórí àmàlà ju kí ń má jẹ pẹ̀lú sẹ̀mọ́ lọ̀

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, mo ti fi orúkọ mi lẹ̀ ní ilé ìdárayá kan, ṣùgbọ́n láti ọjọ́ kan, ara mi ò yá, mi ò sì wá lè máa lọ ibẹ̀ mọ́. Ṣùgbọ́n orúkọ mi sì ń bẹ nínú ìwé wọn tí owó mi ò bá ti parẹ́. Tí owó mi ò bá ti parẹ́, mo sì le ní àyè láti padà lọ ibẹ̀ láti lọ ṣe ìdárayá díẹ̀díẹ̀.

Irú etí ìgbọ́ wo ni o máa ń lò? Etí ìgbọ́ ọ̀tún ni mo máa ń lò, mo sì máa ń lò ohun tí àwọn Oyinbo ń pè ní ear pod. Òun ló wà, òun ló máa ń ṣiṣẹ́ jù dáradára fún mi, òun ni mo sì máa ń lò pẹ̀lú ẹ̀rọ fóònù mi. Mo máa ń lò ó ní ojoojúmọ́, kò sí ìgbà tí kì í wà nínú etí mi.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Kò ṣí èyí tí mo máa mu inú méjèèjì nítorí wọn dà lára. Eyọ kan máa ní ìdí àti mú sugar sí i, èyí tí wọ́n ń pè ní tea. Mi ò sì fẹ́ràn rẹ̀. Coffee dẹ̀ ré, mi ò fẹ́ràn rẹ̀ nítorí caffeine tí ń bẹ nínú rẹ̀. Mi ò kí ń mu tea, bẹ́ẹ̀ ni mi ò kí ń mu coffee náà.

Ṣé o fẹ́ràn jiyàn? Rárá, mi ò fẹ́ràn àti máa jiyàn. Nítorí èèyàn tí ó bá máa bá jiyàn, ó túmọ̀ sí pé olúwa rẹ̀ ò mọ̀ ohun tí ó ń sọ, kò dẹ́lẹ́ ever mọ ohun tí ó ń sọ. Tí n bá ti sọ ọ̀rọ̀ ní ẹ̀ẹ̀kan tí olúwa rẹ̀ ò bá gbà mí gbọ́, màá fi í lẹ̀ ni. Kò sí ààyè láti máa bá olúwa rẹ jiyàn. Nítorí bó jiyàn láti èní di ọ̀la, wọ́n ò ní gbà.

Oṣù wo ni àbí ọ? Wọ́n bí mi ní oṣù kẹrin ọdún 1995 bẹ́ẹ̀ rí, látọjọ́ náà ni mo sì ti fẹ́ràn ọjọ́ tán bí mi. Wọ́n bí mi ní ọjọ́ kẹta nínú ọ̀sẹ̀ pẹ̀lú àwọn àbúrò mi náà tán bí nínú ọjọ́ kẹta nínú ọ̀sẹ̀ ṣùgbọ́n ní ọdún tó yàtọ̀. Ọdún méjì méjì ní ń bẹ lẹ́rìn ín èmi àti àwọn àbúrò mi.

Ṣé o máa na ara rẹ? Rárá o, nígbà tí mi ò ya wèrè, nígbà tí orí mi ò dàrú, nígbà tí nǹkan ò máa ṣe mí, báwo ni màá ṣe máa na ara mi? Kò dẹ́ sí nǹkan tí mo fẹ́ràn jù nínú ayé yìí yàtọ̀ sí pípé ara mi. Tí n bá na ara mi, mi ò sì ní pé ara mọ́, ara mi ò sì níbalẹ̀, ọkàn mi yóò sì bàjẹ́. So rárá o, mi ò kí ń na ara mi.

Ṣé o mọ bí a ti ń péja? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń péja torí tí mo kà ní ilé ìwé nìyẹn. Ẹja pípa ni mo lọ kọ́ ní ilé ìwé gíga. Bí mo sì ti parí, mo mọ bí wón ṣe ń péja, mo mọ bí wón ṣe ń ṣètò ẹja, mo sì mọ bí wón ṣe ń dín ẹja. Iṣẹ́ ẹja ni mo kọ́, iṣẹ́ ẹja sì ni mo ń ṣe.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Rárá o, mi ò kì í pe àwọn oníbàárà tuntun. Àwọn oníbàárà tuntun tí n bá ní àwọn ló máa ń pè mí nítorí àwọn ló máa ń need nkan láti ọ̀dọ̀ mi. Tàn bá sì ti ní nǹkan wá lọ́dọ̀ wa, wọ́n máa pè wá lórí ẹ̀rọ amúnibáwàsọ̀rọ̀

Ṣé o ní gíláàsì oorun? Rárá, mi ò ní gíláàsì oorun nítorí wípé mi ò kí ń sun ojú kan náà. Mo lè sun ojú ọ̀tún lónìí kín n sì sun ojú òsì ní ọ̀la. Tí n bá lo gíláàsì ni oju orun, ó ṣe é ṣe kó fọ́ kín tó jí ní àárọ̀.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ní pé ò ń bi mí bí ó yá bí pé mo máa ń ṣe ìdárayá. Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá. mÓ máa ń gbọ́ orin, mo sì máa ń mu ọtí tí ó máa ń munú mí dùn. Ọjọ́ tí n bá sì ti fẹ́ mu ara mi yá, ì ń mutí, ìn sì máa jó ninú ilé ara mi lé mi nìkan ṣoṣo. Ìdárayá kan náà sì ni ìyẹn kó ni, àbí?

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi, torí èmi ni akọ̀wé fún ilé ẹ̀kọ́ tí mo wà. Tí bá sì tí dé ilé iṣẹ́ láàárọ̀, ì ń kọ́kọ́ kọ ìròyìn ọjọ́ náà kalẹ̀. Ọjọ́ kejì náà, màá tún kọ ìròyìn ta máa ní ṣe ní ọjọ́ yẹn kalẹ̀. Tí n bá sì tí kọ tán, ì ń lọ rí fún ọ̀gá mi.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ní gbogbo ìgbà ni mo máa ń ṣe ètò ilé mi, nítorí mo jẹ́ èèyàn kan tó fẹ́ràn ìmọ́tótó. Àṣìkò tí m bá ti rí pé ilé mi dọ̀tí, ń mú ìgbálẹ̀, ń sì gba ilé mi. Ní gbogbo ìgbà kí ìgbà tí m bá ti ráyè tí ó bá ti rí pé kò ṣe wo ní ojúmọ́, mà á dìde, mà á sì tọ́jú ilé mi.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù. Nígbà tí mo wà ní kékeré, bàbá mi ní alùpùpù kan. Ó sì máa ń fi gbé wa lọ ibikíbi tí a bá fẹ́ lọ. Bá ń lọ ilé ìjọsìn, yóò mú wa lọ. Bá ń lọ ọjà, yóò mú wa dání. Kò sí ibikíbi tí a lọ ná àti ilé ìwé, orí alùpùpù náà ni tí máa ń gbé wa lọ sí ibikíbi tí a bá fẹ́ lọ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Tí mo ti lọ ilé ìkàwé báyìí, yóò ti máa lọ ọdún méje sẹ́yìn torí èmi ni ò kí n ṣe ọmọdé mọ́. Ilé ìwé ẹ̀kọ́ gíga tí mo lọ ní kẹ́yìn bí ọdún méje sẹ́yìn, òun náà ni mo ti parí. Mo sì gba nǹkan ta n pé ní BSC.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́ sùgbọ́n ago ọwọ́ tí mo ní kò dára mọ́ kò sisẹ́ mọ́ àfi tí ń bá máa ra bátíìrì sí lóku. Tí bá wọ̀ sí ọwọ́ mi ò le sọ nǹkan tí ago bá ń sọ nígbà náà ṣùgbọ́n mo kàn máa ń wọ̀ fún afẹ́fẹ́ yẹyẹ ni.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi pọ̀ gan. Bí ẹ bá kọ́kọ́ fún mi ní ohun tí mo fẹ́ràn àti máa wò jù lórí YouTube. Bí ẹ sì fún mi ní oúnjẹ tí mo fẹ́ràn jù tí à ń pè ní ìrẹsì àti ọbẹ̀. Bí ẹ fún mi ní ẹran pẹ̀lú rẹ̀ náà, inú mi ó dùn. Bí ẹ sì fún mi ní ọtí tí mo fẹ́ràn jù tí yóò mú inú mi dùn, tí yóò mú mi jó. Gbogbo ìgbádùn mi kò kọjá nǹkan mẹ́ta yìí lọ. Ẹ fún mi ní oúnjẹ, ẹ fún mi ní ọtí kẹ̀ dẹ fún mi ní ohun tí mo fẹ́ràn àti máa wò jù.

Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Ibi tí mo fẹ́ lọ fún ìsinmi káàgbà pé mo ti dàgbà mo sì ti fẹ́ rìtáyà, ibi tí mo lè fẹ́ lọ wọ́n ń pè ní Finland torí ìlú yẹn jẹ́ ìlú kan tó jẹ́ pé inú wọn dùn níbẹ̀. Fún bí ọdún mẹ́ta báyìí náà tí ń gbé ipò kíní nínú overall happiness, ibẹ̀ ló wù mí lọ tí n bá fẹ́ sinmi ní ìparí ayé mi.

Ṣé o ní ètò láti fẹ́ isẹ́ rẹ sí ìlú mìíràn? Rárá, mi ò lè tò fún un nítorí wípé ìlú tí mo wà lọ́wọ́lọ́wọ́ yìí àwọn nǹkan o máa lọ ní dédé. Kò sí owó tó kárí fún gbogbo àwọn ará ìlú. Mi ò kàn lé déédé dìde lọ́jọ́ kan wípé mo fẹ́ kúrò níbi tí mo wà yìí. Ìyà yóò jẹ́ ṣéégé sí mi lára.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ lo fẹ́ràn jù? Ọjọ́ tó ń pè ní ọjọ́rú ni mo fẹ́ràn jù nínú gbogbo ọ̀sẹ̀, nítorí ọjọ́ náà ni mo máa ń sábà ṣe nǹkan tí mo máa ń pè ní ara mi, ọjọ́ mi rè. Ọjọ́ yẹn ni mo máa ń fi owó ọwọ́ ara mi tí mo fi máa ń ra ọtí, tí màá sì tan orin kalẹ̀ sínú ilé. Tí n bá ti mu ọtí yẹn tán, màá wá bẹ̀rẹ̀ sí ní máa jó. Ọjọ́ yẹn ló jẹ́ kí n fẹ́ràn ọjọ́rú.

Ṣé o máa ń mu àwọn ohun mímu protein? Rárá, wọn ò kí ń ta ní ìlú tí mo wà yìí. N tí mo gbàgbọ́ pé òun sọ ni pé, òun sọ pé ṣe mo máa ń mu bí protein shake. Rárá, wọn ò kí ń ta níbi tí mo wà. Bi wọn dẹ si kẹdẹrẹ máa tá níbi tí mo wà, èmi ò lówó tí mo lè fi ra protein shake. Mi ò kí ń mu wọ́n. Wọ́n sì ní ìmí inú àwọn ọtí wọ̀nyẹn, ṣúgà ló pọ̀ ju nnú rẹ̀.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́? Àwọn ẹlẹ́gbẹ́ tí mo máa ń bá ṣiṣẹ́ níbi iṣẹ́ mi wọ́n pọ̀. Àwọn ọmọ kéékèèké tí mo máa ń kọ́ ni mo sì fẹ́ràn jù, àwọn ni mo lè máa bá ṣe nǹkan. Àwọn àgbàlagbà tí a jọ ń ṣiṣẹ́ pọ̀, wọ́n ò jẹyàn ǹkan gidi tí mo lè bá sọ̀rọ̀, wọ́n ò jẹyàn pàtàkì tí mo lè bá sọ̀rọ̀. Mi ò kí ń bá wọn sọ ǹkan kan torí àwọn feel pé kò sí ǹkan tí àwọn ò mọ̀. Àwọn ọmọ kéékèèké ni mo ṣì lè bá kọ́, tí mo ṣì lè sọ ohun tó yẹ ko mọ̀ fún wọn ní ọdún tó ń wá.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójúmọ́? Wákàtí mẹ́jọ ni mo máa ń fi ṣe iṣẹ́ ní ojúmọ́, ìyẹn jẹ́ ọjọ́ tí mi ò bá lọ ibiṣẹ́. Ṣùgbọ́n ọjọ́ tí n bá lọ ibiṣẹ́, wákàtí mẹ́rin ni mo máa ń lò láti fi ṣe iṣẹ́ torí máa pọn omi máa sì dáná tí màá jẹ. Ọjọ́ mi kẹ́déré, mo lè lọ aṣọ tí màá ma wọ̀ fún iṣẹ́ ọjọ́ kejì.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Ìyẹn wá túmọ̀ sí pé fáìlì èwo ni wo ń bèrè. Fáìlì tí èmi fi ń ṣiṣẹ́ ọwọ́ tàbí fáìlì ìwé tón máa ń kó àwọn ìwé sí. Méjèèjì mo sì ní, méjèèjì mo rẹ̀ sì máa ń pamọ́ létòletò. Ó ní ibi tí mo máa ń tọ́jú wọ́n sí.

Nígbà wo ni o, nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ìgbà tí mo lọ ọjà kẹ́yìn ni ọjọ́ mẹ́ta sẹ́yìn nígbà tí mo lọ re ra nǹkan tí màá fi ṣe ọbẹ̀ àti oúnjẹ ní alẹ́ ọjọ́, ọjọ́ kẹ̀ta yẹn. Bí mo ṣi ti lọ ọjà mo ra ẹran, mo sì ra ẹja.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Rárá, mi ò kí ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ibi kí bí tí mo bá ń lọ, mo máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti fi mọ ibi tí mò ń lọ. Tí bá sì dé ibi kan tí mi ò bá mọ ibi tí mo wà, màá sì wo orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti fi mọ ibi tí mo wà ní pàtó ní pàtó. Mi ò kí ń sọ̀rọ̀ sí àwọn èèyàn tí máa ń rìn ní ojú ọ̀nà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìmíle rẹ? Bí mo ṣe máa ń ṣètò àwọn ìmíle mi ni wípé mo máa ń tọ́jú wọn ní ibi kí bí i tí ń bá wà, mo máa ń fi wọ́n sí iwájú mi kí n ba lè máa mọ ibi tí wọ́n wà ní gbogbo ìgbà. Kò dẹ sì wá túmọ̀ sí wípé èmi ò mọ̀ itúmọ̀ ǹkan tó bèrè, bọ̀ lóòótọ́ lóòótọ́ báwo ni mo ṣe máa ń ṣètò àwọn ìmílẹ̀ mi. Òún kẹdẹrẹ.

Aní ta ló kọ àwọn èdè yìí fún ọ. Bí ìwọ ṣe túmọ̀ rẹ̀ sí i ni o sọ pé gíga tó ga tó. N tó fẹ́ béèrè ni pé, báwo ni mo ṣe ga sí i? Àbí báwo ni mo ṣe ga tó? Mo ga bí ọwọ́ márùn ún sí òkè tí iwọ́ bá ń ka láti ìsàlẹ̀. Mo jẹ́ èèyàn kan tó wà ẹrín àwọn tí ó kurú àti àwọn tí ó ga. Mo wà lẹ́ẹ̀rín wọn.

Tí n bá gbọ́ ìbéèrè rẹ dáadáa, n tó bèèrè ni wípé, ṣe ẹyin máa ń fọ́ o, tó túnmọ̀ sí ní pé ṣe ẹyin máa ń fọ́. Tí tó bá jẹ́ n tó ń bèèrè nìyen lóòtó lóòtó, ẹyin máa ń fọ́, tí ẹyin bá jábọ́ lọ́wọ́ rẹ, o lè fọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ eyín ni wọ́n ń sọ, ṣe eyín máa ń fọ́? Eyín kò lè fọ àfi tí wọ́n bá gba ní ìṣẹ́. Ṣùgbọ́n ẹyin o, ẹyin lè jábọ́ kó fọ́ torí ẹyin o lé.

Ṣé o ti lu tirí? Rárá mi ò ti lu tirí torí ọkùnrin ni mí. Ṣùgbọ́n ìyẹn ò kí ń ṣe wàhálà torí ó sì wù mí kí n ṣi lu etí. Ṣùgbọ́n mo ní nǹkan tó máa ń fi ṣe etí kan tó yẹ pé bí irin báyìí ló ṣe rí tí mo lè fi kọ́ etí mi, yóò wá dá pé mo ti lu etí. Mi ò ti lu tirí ṣùgbọ́n mo ní àwọn àwòrán tó yẹ pé nínú rẹ̀ mo fi ìlú ti sí àwọn àwòrán yẹn náà.

Ṣé o máa ń dé ní àkókò? Rárá mi ò kí ń dé ní àkókò nítorí wípé mo jẹ́ ẹeyan kan tí ò kí ń tètè rìn dé ibi tí n bá máa ń lọ. Tí n bá máa lọ ibì kan ní ago méjì, ago kan àbọ̀ ni mi ó ti kúrò ní ilé mi. Nígbà mí derẹ, mo má ń ṣí ká, mo má ń ṣí iye ago tí màá fi dé ibi tí mo má ń dé ká. Nítorí náà, mi ò kí ń sábà dé ibi tí mo má ń lọ ní àkókò. Mo má ń pẹ́ dé bẹ̀ nígbà mí. Ìgbà mí bí iṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀dógúnlá.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Bí mo ṣe máa ń rìn àwọn, bí mo ṣe máa ń ran àwọn ènìyàn tó bá wà ní agbègbè mi lọ́wọ́ ni wípé mo máa ń tọ́jú àyíká wọ́n, mo máa ń fi àwọn nǹkan wọ́n tó bá ní, mo máa ń fi síbi tó bá yẹ kó fi sí létòlétò. Mo jẹ́ èyàn kan tó yẹ pé mo máa ń tọ́jú ǹkan dáadáa. Mo ṣe máa ń ràn wọ́n lọ́wọ́ nìyẹn torí èmi ò lówó, mi ò sì le fún wọn ní owó. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí m bá lè ṣe pẹ̀lú nǹkan tí mo lè ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi, màá ṣe é fún wọn.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì tó wà níbi iṣẹ́ mi ó jẹ́ tábìlì kan tó tóbi, kódà ó fẹ́ ga jù mí lọ, ṣùgbọ́n mo máa ń láìkì rẹ̀ gan nítorí wi pé ó fẹ́ gan, mo lè kó àwọn ìwé mi sí i lọ́pọ̀lọpọ̀, mo sì máa ń gbé báàgì mi sí i lórí náà, oúnjẹ mi náà sì máa ń wà lórí rẹ̀. Ibe ni àwọn ọmọ ilé ìwé mi sì máa ń wá tí a á jókòó tá a jọ sọ̀rọ̀ papọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ rí dókítà gbẹ̀yìn, yóò ti máa lọ bí ọdún méje báyìí. Lóòótọ́ mo máa ń ṣe àìsàn ṣùgbọ́n mo máa ń ra òògùn lọ́wọ́ ara mi. Mi ò kí ń lọ rí dókítà nítorí ìgbà mi n tó bá ń ṣe mí mo máa ń mọ̀, mo sì máa ń wò lórí íńtánẹ́ẹ̀tì kí n ba lè mọ́ tó ń ṣe mi kí n lè mọ òògùn tó yẹ kí n lò kí n fi sára mi.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ti ń ya àwòrán dáadáa, mo dẹ̀ mọ̀ b'on ṣé máa ń ṣe dìsáìnì rẹ̀. Torí mo jẹ́ ẹyankan tó fẹ́ràn àwòrán gan. Tí m bá jáde lọ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa fi ya àyíká mi, ihiń sì wá lọ rí pósìtì rẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Mo jẹ́ ẹyankan tó láìkì gbogbo ìta lè mi. Mo láìkì òòrùn, mo láìkì afẹ́fẹ́, mo láìkì ohun tí ń bá ti lè rí. Ohun tí bá dẹ̀ ti rí tí mo láìkì rẹ̀, ì ń yà á láwòrán, ì ń ṣí pósìtì rẹ̀

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Rárá o, kò sí oúnjẹ kan tó wà tí mo ní ìkórira sí. Gbogbo rẹ̀ ni mo lè jẹ, kò sí oúnjẹ tẹ́ẹ̀ ṣé tí mi ò lè jẹ ṣùgbọ́n mo sì ní àwọn kan tí mo fẹ́ràn ó sì ní àwọn kan tí mi ò fẹ́ràn ṣùgbọ́n kì í ṣe pé tí bá jẹ oúnjẹ náà, nkankan yio ṣe mí. Mi ò ní àìsàn ìkórira kankan sí oúnjẹ kankan tó wà ní orílẹ̀ ilẹ̀ ayé yìí.

Ṣé o máa ń gbé àpò ẹyin? N tó n béèrè lọ́wọ́ mi ni pé, ṣe èmi máa ń gbé àpò ẹyin? A kì í ta ẹyin nínú àpò. Inú kírètì la máa ń ta ẹyin sí. Tóbá jẹ́ nǹkan tí wọ́ ń bèèrè nìyẹn, ẹyin, ṣé yẹn ló tún wá ń sọ ni? Ẹyin iyẹn jẹ́ orísun èso ta máa ń rí lára òkùro. Mi ò gbàgbọ́ pé yẹn ló ń sọ. Eyin ló dà pé wọ́ ń bèèrè. Tóbá jẹ́ yẹn èmi ò kí ń gbé àpò ẹyin o, torí èmi ò lówó tí ń lè fi ra àpò ẹyin.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi, mo ti wí tẹ́lẹ̀ ni wípé ẹ kan pèsè oúnjẹ tí mbá fẹ́ràn jù, ke gbé lè. Ẹ wá orin tí mo sì fẹ́ràn jù náà ke gbé lè, kí ẹ dẹ̀ wá ọtí díẹ̀ tí n mú kí inú mi bá lè dùn. Tẹ bá pèsè ohun mẹ́ta yìí, gbogbo ohun tí mo níidi láti fi ṣe ìdárayá mi, ó ti tán náà nu.

Ní tí ìwọ ń bèèrè ni wípé, báwo ni ìwà ìsọwọ́ rẹ ṣe rí? Ìsọwọ́ mi bíi ti báwo, ṣe ìsọwọ́ tó túmọ̀ sí wípé, báwo ni mo ṣe máa ń fún àwọn èèyàn ní ǹkan sí, àbí ikan tí ìwò ń wí ni pé, báwo ni mo ṣe dára sí lé ènìyàn. Tó bá jẹ́ tí ìsọwọ́ mi ni, ìsọ ń pé kò dá rárá o, kò dá ni rárá àti rárá, torí bí mo ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò láwọn rẹ̀. So ìsọwọ́ mi sí àwọn èèyàn, ó lè máa da, ìun tí mi ò fi jẹ́ kí n lọ̀rẹ́ níyen.

Ṣé wifi rẹ yára tó? Èmi ò kí ń lo wifi torí ibi témi wà, a máa ń ra data sórí arọ ìbánisọ̀rọ̀ wa ni direct. Wifi tèmi sì máa ń lò nígbà mí tí n bá lọ ibi iṣẹ́ ni. Wifi wa tí ń bẹ níbi iṣẹ́, ó ní bí tó yára mọ́ sí torí 4G ni nẹ́tíwọ̀kì orí wifi òun ṣewá jẹ́. Ṣùgbọ́n tí n bá wà nlé lẹkọọkan, mo máa ń bẹ ọ̀rẹ́ mi kó yá mi ní wifi rẹ̀, ìyẹn náà dẹ yára bíi 5G.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Báwo ni mo ṣe máa ń kí àwọn ènìyàn? Mi ò fi bẹ́ẹ̀ tàràtàrà gbádùn àwọn ènìyàn, mi ò kín sábà kí wọn. Ènìyàn tó bá kí mi ní ìkọ́ kí ná. Nínú ilé tí mò ń gbé, àwọn èèyàn márùn-ún ló wà níbẹ̀. Ẹ̀yàn mẹ́ta kò kín kí mi inú wọn, èmi náà sì dẹ̀ ń kí wọn. Àwọn tó dẹ̀ sì wá ń kí mi kò kọjá ẹ káàárọ̀ ẹ káàsán lọ. Lẹ́yìn yẹn, èmi ò kí ènìyàn.

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìgbà mélòó kọ́ ni wà bẹ̀rẹ̀? N tí wà sọ wípé àkókò mélòó ni ó gbà ọ́ láti rìn lọ sí ibi iṣẹ́ rẹ. Ago mélòó tó máa ń gbà mí ke gbà mí ju wákàtí kan lọ tí ọ̀nà bá da, but súgbọ́n tí ọ̀nà ò bá da, ó máa ń gbà mí bí i wákàtí kan àti àbọ̀ láti fi dé ilé iṣẹ́ mi.

Báwo ni o ṣe má ń jí ní òwúrọ̀? Bí mo ṣe má ń jí ní òwúrọ̀ rẹ̀, mo ti má ń fi àsìkò kan sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kó jí mi ní ago mẹ́rin àárọ̀ kí ń bá lè dìde. Kí n tó jí, ìkàn yí ṣọtùú, ìyí ṣó ṣí, ì ń wòkè, ì ń wòsàlẹ̀, ì ń wo ẹsẹ̀ mi, ì ń ji ọwọ́ mi, ì ń mọ̀ pé ara mi ń ṣiṣẹ́ kí n tó wá dìde. Nítorí bí àwọn akọ̀wé ṣe sọ pé ká máa ṣe nìyẹn. Wọ́n ní ká kàn má fò dìde lẹ́ẹ̀kan náà táa bá ti jí láàárọ̀ nítorí kò da fún ọpọlọ.

Ṣé mo mọ àmì ìràwọ̀ mi? Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi, ṣùgbọ́n ohun tó ń jẹ́ ní èdè Yorùbá ni mi ò wá mọ̀, bó mọ̀ ọ́ ní èdè òyìnbó. Ní èdè òyìnbó, òhun là ń pè ní Aries. Ṣùgbọ́n èèyàn púpọ̀ kò le mọ ìtumọ̀ àmì ìràwọ̀, bó bí èèyàn mi báyì tó ń ṣe ìdánwò yìí lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú mi, yóò kàn tẹ́ ẹ. Èmi ò mọ̀ tí ẹ ń sọ ni o, yóò sì gbé lọ síwájú. Ṣùgbọ́n tèmi mọ àmì ìràwọ̀ mi, ná pè ní Aries.

Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Ní tó ń bèèrè ni wípé, báwo ni mo ṣe máa ń ṣètò owó tí n bá gbà lẹ́rin ìparí oṣù? Owó tí ń bá gbà ní ìparí oṣù, mo máa ń pín sí ọ̀nà mẹ́ta ni. Ọ̀nà kan fún oúnjẹ, ọ̀nà mí fún owó ilé, àti ọ̀nà kan fún n tí máa rà lerìn oṣù. Ọ̀nà mẹ́ta ni mo máa ń ṣètò owó iṣẹ́ mi sí.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? N tí wọ́n bèèrè ni wípé, irú eré ìdárayá wo ni mo fẹ́ràn? N tí mo dẹ̀ gbà gbọ́ pé òun sọ ni wípé, bí n tó sọ báyìí bí kó jẹ́ gègé àbí kó jẹ́ n tí a máa ń wò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, àbí kó jẹ́ n ta máa ń fetí gbọ́. Nté mi fẹ́ràn jù ni ká máa wo amú-àmúran wò. Nté mi fẹ́ràn jù níyẹn. Kí ń máa wò nǹkan lórí tẹlifíṣàn ni.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àbúrò mi, pẹ̀lú màmá mi, pẹ̀lú ọmọ tí mo ń fẹ́. Àwọn mẹ́ta yẹn ni mo máa ń bá ṣe ìpè fídíò bíi ọjọ́ méjì méjì sí arin ara wọn. Mo lè pe màmá mi lónìí lórí ìpè fídíò kí n sì pe olólùfẹ́ mi ní ọ̀la lórí ìpè fídíò.

Ṣé o máa ń wọ ìborùn? Bẹ́ẹ̀ni mò ń wọ ìborùn ṣùgbọ́n irú ìborùn tí wọ́n wá ń bèrè lè mi ò wá mọ̀ báyìí. Ṣé ìborùn ta máa ń pé ní fílà àbí ìborùn ta máa ń fi ń bora bí i tí àwọn obìnrin máa ń lò? Tó bá jẹ́ yẹn, mo ní kan tí wọ́n ń pè ní ìborùn fún ọkùnrin, máa ń pè ní síkáfù, mò máa ń lò yẹn. Tó bá sì jẹ́ ìborí àbí ìbòòrún orí ló ń sọ ni, mò máa ń lò yẹn náà.

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójúmọ́? N tí wọ̀ ń bèrè ni wípé wákàtí mélòó ni èmi máa fi ń wọ, mo fi ń wọ glasses. Bí i wákàtí mẹ́ta ní ẹrin ọjọ́ ni mo máa ń fi wọ ìbòjú ojú. Bó ṣe wà níyẹn, bí i wákàtí mẹ́ta. Lẹ́yìn wákàtí mẹ́ta, ojú yóò máa dà mí láàmú, màá sì wá yọ kúrò. Ṣùgbọ́n lẹ́yìn yẹn náà, ìbòjú mi gbógbó gbà si ni.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun nǹkan? Ohun tí wọ́n bèèrè ni wípé ṣe mo máa ń tún nǹkan ṣe àbí ṣe mo máa ń ríra nǹkan? Torí ọ̀nà méjì ni nǹkan tó sọ yìí lè túnmọ̀ sí. Tí ó bá jẹ́ pé mo ní nǹkan tó ń bàjẹ́ nílé báyìí tí mo tú ṣe, ìsọdọ̀tun ni yẹn. Àfi tí ìwọ bá ti ń bèèrè wípé ṣe ó ní àyẹ̀wò kan tí mo máa ń ṣe toye pé mo ní need láti máa sanwó fún un kó ba lè máa wá ní oṣooṣù. Ṣé irú yẹn ni wọ́n sọ ni? Tí ó bá jẹ́ kí a sọ nǹkan dòtun ni, mo máa ń ṣe èèyàn dáadáa torí èmi jẹ́ eyan kan tó ń lo ọwọ́ mi láti fi tú nǹkan mi ṣe. Torí pé òyìnbó ní tí ìwọ bá ń wo nǹkan rẹ tó ń bàjẹ́ lọ tí o bá tú u ṣe, yóò máa bàjẹ́ síi ni.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Rárá, mi ò kí ń wọ ìbọwọ́ torí ibi tí mò ń gbé kò tutù dé bí pé ó máa ní ìdí àfi kí ń bá máa fẹ́ dáná nìkan lóku. Tí ń bá fẹ́ dáná, ó sé è tí mo máa ń lò fún láti fi se ounje. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, ẹ́ rín ibi tí mo wà tí mò ń gbé kò tutù dé bí wí pé a máa ní ìdí àti máa lo ìbọwọ́.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, torí mo ń lo fóònù kan tó ń pè ní iPhone, ìyẹn dèkedere ó ní cloud, mo máa ń fi pamọ́ sórí ẹ̀. Ṣùgbọ́n Android phone tí mo ń lò, ìyẹn ò ní cloud, so, mi ò lè fi nǹkan pamọ́ sí i lórí. Ṣùgbọ́n lórí kékeré yìí, mo máa ń fi nǹkan sí i, bí i àwọn àwòrán mi àti àwọn fídíò mi díẹ̀ díẹ̀ tí ò bá gùn, mo máa fi ń pamọ́ sórí cloud.

Ṣé o ní ọgbà? N tí wọ́ bi ní, n tí wọ́ bi mí ni wípé ṣe mo ní ọgbà bí i ọgbà àyíká lẹ́ẹ̀rín ilé mi àbí? Rárá mi ò ní. Ilé tí mò ń gbé ó jẹ́ ilé kan tó jẹ pé ẹni kọ̀ọ̀kan ló ní yàrá eyo kàn kan, kò dẹ̀ sí ààyè fún ọgbà fún ẹni kọ̀ọ̀kan wa ló ń gbé nínú ilé yẹn.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Béèni kódà mo mò orúkọ àwọn ìràwọ̀ bí méta si mérin. Èmi like á tíì máa wo àwọn ìràwọ̀ ní alẹ́ gan. Mo ti ẹ́ ní application kan tí máa ń sọ orúkọ wọn fún mi. Tí n bá jáde ní alẹ́, tí bá wòke tí bá wò pé kí ni orúkọ ìràwọ̀ yìí o, yóò sọ ọ́ fún mi. Èmi fẹ́ràn, mo fẹ́ràn àwòrán gan.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Ó jẹ́ lórí èèyàn tí ń bá wá ṣẹ̀, bí ń ṣe wá tọrọ àforíjìn lọ́wọ́ wọn. Tó bá jẹ́ bàbá mi ni mo ṣẹ̀, màá kún un lẹ̀, màá tọrọ àforíjìn. Tó bá jẹ́ ìyá mi ni, màá sùn lẹ̀, màá dẹ bẹ̀ wọ́n pé, "Kan jọo, kán dárí jínmi." Tó bá jẹ́ olólùfẹ́ mi ni, màá lọ ra ǹkan fún, màá sì fún ní oúnjẹ tó fẹ́ràn jù bí ó ṣe forí jí mi náà o júbẹ̀yẹn lọ.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Nígbà tí mo wà ní ààyè láti máa dà, darí àwọn òṣìṣẹ́, mo máa ń fún wọn ní ibi tó yẹ kan ti ṣiṣẹ́. Bí ẹni báyi tí ìwọ yóò bá ṣiṣẹ́ níwájú ìta, màá sọ fún ẹ pé ìwọ òṣìṣẹ́ yìí ó, iwájú ìta lọ dúró sí. Tó bá jẹ́ èèyàn tí ó ṣiṣẹ́ nínú ilé ni, màá sọ fún un pé ìwọ àti ìwọ ó, inú ilé lẹ ti ṣiṣẹ́ ní èní yìí. Mi ò sì gbúdọ̀ rí ẹni kankan yín kó dúró kó máa sọ̀rọ̀. Ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí ẹ máa ṣe iṣẹ́ yín lọ.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Èmi ò ní ọkọ̀ o, ṣùgbọ́n ọ̀gá mi ní ọkọ̀. Àárọ̀ kùtùkùtù ló máa ń fọ ọkọ̀ rẹ̀. Ọjọ́ tí n bá wà nílé rẹ̀ ní àárọ̀, mo máa ń bá wọn fọ. Ọjọ́ mẹ́ta mẹ́ta náà ló dẹ̀ máa ń fọ ọkọ̀ rẹ̀, ṣùgbọ́n bí ọjọ́ méjì nínú ọ̀sẹ̀ ni mo máa ń bá a fọ. Ó máa ń fọ láàárọ̀, tó wá jẹ́ wípé tẹmi náà bá ní ọkọ̀, àárọ̀ náà ni màá fọ ọkọ̀ ti Tẹmi.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti máa pín oúnjẹ mi torí níparí oṣù ni mo máa ń sábà ra oúnjẹ tí máa jẹ ní gbogbo oṣù. Tín bá sì ti ra, màá pín ní dédé. Màá pín ní pé eléyìí ni màá jẹ láàárọ̀, eléyìí ni màá jẹ lálẹ́, eléyìí ni màá dè jẹ ní ọ̀sán. Bí mo ṣe máa ń ṣe nìyẹn ní ojoojúmọ́ kí oṣù tó parí.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Rárá o, mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Èmi jẹ́ èèyàn kan tó fẹ́ràn àti máa dá wà. Mi ò fẹ́ràn àti máa bá àwọn èèyàn sọ̀rọ̀. Ẹ̀mí nìkan mo máa ń dá wà. Tí bá ní nnkan sọ fún wọn, màá kọ sínú ìwé, màá sì fi ránṣẹ́ sí i, èèyàn tó yẹ kí n bá fi ránṣẹ́ sí. Èmi ò fẹ́ máa ṣe ìgbá, ìgbéjáde níbi iṣẹ́ mi.